Ṣé mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Ṣé mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ṣùgbọ́n, ẹ̀rọ ìgbàlódé òní mo fi máa ń sábà ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, àbí ímélì. Àwọn tí mo máa ń sábà lo òní yẹn fún àwọn ènìyàn.

Báwo ni mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Báwo ni mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Kò sí ìyàtọ̀ kan láti dáhùn fóònù. Mo kàn máa ń rí dájú pé kò pa àwọn ènìyàn lára àwọn arábìṣẹ́ mi, kò sì dí wọ́n lọ́wọ́. Mi ò pariwo jù, mo máa ń bọ́ síta lọ́pọ̀ ìgbà.

Ṣe ṣe mo máa ń kọrin kẹ́lẹ́? Ṣe mo máa ń kọrin kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni, kò sí ọ̀nà tí mi ò gbọ́ àkọ́rin. Ìgbà míì mo lè kọ́ kẹ́lẹ́, mo lè kọ́ ní èyí tí ó ṣe gbàgbà, gbàgbà, gbàgbà ní ní, ní tito ní ní bá. Ọ̀nà tó bá pọ̀, òun ni mo máa ń kọ́. So nítorí ìdí èyí bẹẹ ni mo máa ń kọrin kẹ́lẹ́

Ṣé mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ẹ̀ mi? Ṣé mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọftíwẹ́ẹ̀ mi? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ sọftíwẹ́ẹ̀ tí mò ń lò, òun ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ kí n lè ba gbádùn wọn dọ́ba. Ti ẹ̀yan ò bá ṣe ìmúdójúìwọ̀n wọn, ẹ̀yan ò lè gbádùn wọn.

Ṣé mo fẹ́ràn kíkọrin? Ṣé mo fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọrin gan-an. Nítorí pé mo máa ń kọrin tí inú mi bá dùn. Mo máa ń kọrin tí inú mi ò bá dùn láti jẹ́ kí inú mi dùn. Tí bá fẹ́ kí iṣẹ́ yá, mo tún máa ń kọrin lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó ni mo fẹ́ràn kíkọrin.